Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Bẹ́ẹ̀ni, nígbà tí mo wà ní kékeré, a bí mi sí agbègbè orí omi ní Ìpínlẹ̀ Ondo àti kékeré ni mo ti máa ń wa ọkọ̀ ojú omi.

Ṣàlàyé ojú ẹni tí o mọ dáadáa. Hmm, àwọn tí mo mọ ojú rẹ̀ dáadáa, mo mọ ojú ìyá tó bí mi dáadáa, mo sì mọ ojú bàbá tó bí mi lọ́mo dáadáa.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn àjọ̀dún eré Kérésìmesì torí ó jẹ́ àjọ̀dún tí a máa ń rí àwọn ọ̀pọ̀lọpọ̀ tí ènìyàn fi àti ṣeré tipẹ́ tipẹ́, akọ́kọ́ ta máa ń lọ sílé ọkọ.

Lérò rẹ, kí ni gbígba àlejò dáadáa túmọ̀ sí? Gbígba àlejò dáadáa ó túmọ̀ sí pé, kí ènìyàn gba àlejò lásìkò ṣẹ́ẹ̀sì lè tọ́jú àlejò náà níbi ìgbà tó bá yẹ.

O ní, "Ṣé o ní ẹranko nílé?" Sọ fún wa ní ìpàrí, "Rárá o, mi ò ní ẹranko kankan nílé. Mi ò ní ẹranko nkan ọ̀sìn. Ìgbà tí mo wẹ̀ lẹ́yìn abúlé tí mo ní ẹranko, ẹran àdìrẹ tí mo ń sè."

Sọ fún wa nípa àṣà ìgbéyàwó ní èìgbẹ̀ agbègbè rẹ. Àṣà ìgbéyàwó, ó jẹ́ ohun tí a máa ń ṣe fún ọjọ́ méjì ní agbègbè mi. Ọjọ́ Ẹtì àti ọjọ́ Saturday ni àwọn bàbá máa fi ọmọ fún ọkọ, ní ọjọ́ Sunday wọn a lọ gba blessing.

Sọ fún wa nípa àṣà tí o fẹ́ yí padà. Hmmm. Àṣà èdè Yorùbá, ó jẹ́ àṣà tí àwọn bàbá ńlá wa ti fi lélẹ̀ túbi wa. Mi ò ní ní ọkàn tàbí lero láti yí padà.

Ní èrò rẹ, báwo ni àwọn ọ̀kan ní ìbára ẹni sọ̀rọ̀ ṣe rí? Hmmm. Àwọn ǹkan ìbára ẹni sọ̀rọ̀ bíi fóònù alágbèéká tí a fi maa n bá ara wa sọ̀rọ̀.

Ṣé ti lọ sọ, sọdẹ rí? Há, mii n òde, òde tí mo ṣe òde ẹja, tí ṣọdẹ ẹja dáadáa nígbà tí mo wà ní kékeré. Máa lọ sódò láti pa ẹja.

Ní ìròyìn re, kín ni àlejò gbọ́dọ̀ rí ní agbègbè re? Àlejò lè rí agbègbè mi wọ́n lè rí ilé ìwòsàn tó wà níbẹ̀. Wọ́n sì lè wo òpópónà náà àbí ọjà tí ó pé.

Sọ fún wa nípa àjọyọ̀ ìdílé. Àjọyọ̀ ìdílé mi o jẹ́ àjọyọ̀ ọdún kérésì, a ni àjọyọ̀ pàtó ti a n ṣe, tàbí àjọyọ̀ ọjọ ibi ti wọn ma ṣe.